Mi a máa lọ ibi ìpàdé àbí ibi iṣẹ́ àbí ibi ayẹyẹ ní kùtùkùtù nítorí ó dára kí ènìyàn má tètè dé ibi tí ènìyàn bá ń lọ. Bí wà á lọ sí ìpàdé tàbí ayẹyẹ, ó fi hàn pé ẹni náà ní ìbáṣepọ̀ rere pẹ̀lú àkókò rẹ̀. Ó dẹ̀ tọ́ fi hàn pé ẹni náà bọ̀wọ̀ fún àkókò àwọn mìí nítorí tan bá ní kó dé ibi kan ní ago mẹ́sàn án tó wá lọ lágo mẹ́wàá àbí ago mẹ́wàá abọ̀, ìyẹn ó túnmọ̀ sí pé ó ò bọ̀wọ̀ fún àkókò àwọn ènìyàn. Ẹni tó bá tètè dé ibi kan lásìkò, ó máa ń ní àǹfààní láti múra ọkàn rẹ̀, láti rin ibi tí yóò jókòó tàbí láti bá àwọn ènìyàn pàtàkì pàdé kó tó di wípé ìṣẹ̀lẹ̀ náà ni ó bẹ̀rẹ̀. Ẹni bá tètè lọ síbi òde àbí ìpàdé yóò mú àga iwájú í n bí tí yóò ti rí nà dáadá. To bá sì ṣe pé ní ìpàdé iṣẹ́ ni, kó dáa kí ènìyàn má tètè lọ ní kùtùkùtù. Ó jẹ́ kí àṣe, a, àì, ó jẹ́ kí àyẹ̀wò ohun èlò tí a máa lò, a máa yẹ̀ wò bí kọ̀npútà, fóònù wa tàbí àṣẹ àkọsílẹ̀. Tí ìpàdé bá jẹ́ àjọṣe, ẹni tí ó tètè dé ibi bẹ́ẹ̀ lè jẹ́ ẹni tí yóò kó ìbànújẹ́ kúrò nínú ìbẹ̀rẹ̀. Kò sì mú kí gbogbo, kó mú kí gbogbo ènìyàn ki wọn túra ká. Ìyẹn tún ní, Ìyẹn tún fi ìtẹ́lọ́rùn àti ìríra sílẹ̀ hàn. Tó bá ṣe pé ayẹyẹ ni olúwa rẹ̀ ń lọ bí ìgbéyàwó tàbí ayẹyẹ ọjọ́ ìbí, bí wà ní kí ènìyàn tètè dé ibi bẹ́ẹ̀ ó ní ìtumọ̀ rere. Ó fi hàn pé ẹni náà bọ̀wọ̀ fún ẹni tí ayẹyẹ jẹ́ ti rẹ̀. Ó sì jẹ́ pé ayẹyẹ ò kú náà ni. Ó fi hàn pé ẹni náà bọ̀wọ̀ fún ẹni tó kú àbí ẹni tó pèsi ibi ayẹyẹ náà àti pé ó fẹ́ kópa láti bẹ̀rẹ̀ dé òpin. Nínú àṣà Yorùbá, a máa ń ka ẹni tó bá tètè dé sí ẹni tí ó ní ìwà pẹ̀lẹ́ tí ó sì mọ ìtẹ́lọ́rùn. Bí wà á ní kí ènìyàn tètè máa dé ibi nǹkan túnmọ̀ sí pé ó ń ṣe dáadáa. Iwa ẹni náà ní ọ̀pọ̀ ìgbà á sì máa jẹ́ ìwà dáradára dáa. Kí ènìyàn máa tètè dé ibi kan ó jẹ́ àfihàn ìwà rere, ìbáṣepọ̀ àti ìbọ̀wọ̀. Ó mú kí ohun gbogbo lọ dáadáa. Ó sì jẹ́ kí ẹni tí ó bá ṣe bẹ́ẹ̀ ní orúkọ rere lóju àwọn àwọn mìí. Lóòótọ́, àkókò jẹ́ wúrà. Ẹni tí ó bá mọ iye rẹ̀, a máa rí ère rẹ̀. Ó dára kí ènìyàn máa tètè jáde lọ sí ibi tí ó máa lọ nítorí bí wọ́n bá sọ pé kí àwọn wá bí interview ní ago mẹ́sàn án, ó dára kó tètè jáde kúrò nílé torí oríṣìíríṣìí nǹkan ló lè ṣẹlẹ̀ lọ́nà bí traffic, go-slow. Tí kò bá wá tètè jáde nílé, irú, irúfẹ́ nǹkan bẹ́ẹ́ o lè dá ìfàsẹ́yìn bá ìrìnàjò rẹ̀ kó sì mọ tètè bá ohun tó fẹ́ lọ ṣe.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe máa ń ka àwòrán ilẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé èmi kì í ṣe onímọ̀ ìṣirò gẹ́gẹ́ bí iṣẹ́ ṣùgbọ́n mo lóye ìmiran, àpẹẹrẹ àti ìlànà pàtàkì tí a fi ń ka àwọn àwòrán ilẹ̀. Mo sì lè ṣàlàyé rẹ̀ lẹ́kùn rẹ́rẹ. Kíka àwòrán ilẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú mímọ orí àwòrán náà. Lórí àwòrán ètò ilẹ̀, a sábà rí orúkọ onímọ̀ ìṣirò ilẹ̀, ọjọ́ tí a ya àwòrán náà, orúkọ ẹni tí ilẹ̀ jẹ́ ti ẹ̀ àti ibi tí ilẹ̀ náà wà. Gbogbo àwọn àlàyé yìí ó ṣe pàtàkì nítorí wọ́n jẹ́ kó dájú pé àwòrán náà jẹ́ gidi kì í ṣe àwòrán àrọ́sọ. A lè tún máa ń wo táa gbọdọ̀ fojú fò ní ìka ilẹ̀. Táa gbọdọ̀ fojú fò ìka ilẹ̀ ń sọ fún wa bí ìwọ̀n lórí ìwé ṣe dọ̀ba pẹ̀lú ìwọ̀n gidi lórí ilẹ̀. Bí àpẹẹrẹ, bí ìka ilẹ̀ bá jẹ́ ọ̀kan sí ọgọ́rùn-ún márùn-ún, ó túmọ̀ sí pé ìwọ̀n kékeré lórí ìwé ń dúró fún ìwọ̀n ńlá lórí ilẹ̀ gidi. Tí a kò bá lóye ìka ilẹ̀, a le túmọ̀ ìwọ̀n ilẹ̀ lọ́nà tí kò tọ́. Torí bá ti ṣe pé ẹni náà ò lóye bó ṣe máa ń wo àwòrán ilẹ̀ yẹn, wọn a ní le túmọ̀ ilẹ̀ náà dáadáa, wọ́n mọ̀ máa tú nǹkan tí kò da. Lẹ́yìn ìka ilẹ̀ a gbọdọ̀ wo àmì ìhà àríwá, ìyẹn north side. Àmì yìí ń fi hàn ibi tí àríwá wà. Ó sì ń ma n ran wa lọ́wọ́ láti mọ bí ilẹ̀ ṣe dojúkọ ìlà oòrùn, ìwọ̀ oòrùn tàbí gúùsù, ìyẹn north, east, west and south. Ilé yìí dà ṣe pàtàkì gan fún ìkọ́lé, ìṣètò afẹ́fẹ́ àti ìmúlò ilẹ̀ tó dáa. Tí a bá sì ń sọ nípa kíka ààlà ilẹ̀, a máa ń rí àwọn ìlà tí ó yí ilẹ̀ náà ká. Àwọn ìlà tó yí ká pẹ̀lú ìwọ̀n àti ìtẹ́sọ́nà, ìyẹn bearing tí a kọ́ lẹ́gbẹ̀ẹ́ wọn. Àwọn ìtẹ́sọ́nà wọ̀nyí ń sọ bí ìlà ilẹ̀ ṣe lọ tàbí ibi kan sí omi, bí látìì àríwá lọ sí ìlà oòrùn. Nípa kíka wọn dáadáa, a lè lóye àfọ̀wọ́ ilẹ̀ náà. Àwòrán ètò ilẹ̀ tún máa ń fi hàn, ó máa ń fi hàn wá ohun tí ó yí ilẹ̀ náà ká. Bóyá ọ̀nà odò ni o, bóyá ilé ni tàbí ilẹ̀ aládùúgbò mìíràn. A gbọdọ̀ ka orúkọ ilẹ̀ tó yí ká nítorí èlé yìí náà jẹ́ kó rọrùn láti mọ ibo gangan wo ni ilẹ̀ náà nínú agbègbè yẹn. Ó sì, ìyẹn sì di ewu ìjà ilẹ̀kù. Ó pari, tí a bá wo kíka àwòrán ilẹ̀ nínú ìfarabalẹ̀, ó sì tún mú lóye ìmọ̀ àti ìrírí díẹ̀ bí ẹni bá fẹ́ lo àwòrán náà fún ọ̀rọ̀ ọ̀fin tàbí ìkọ́lé. Ó da kí onímọ̀ ìṣirò ilẹ̀ tàbí agbẹjọ́ró tó ń ṣàyẹ̀wò rẹ̀. Ṣùgbọ́n fún ìmọ̀ye àkọ́kọ́, ẹni tí ó bá mọ bí a ṣe ń ka àwòrán ilẹ̀ lè lóye ipò àti àwọn ilẹ̀ rẹ̀ dáadáa. Ilẹ̀ ò kí ń purọ́ ò, àwòrán rẹ̀ sì ń sọ òtítọ́ rẹ̀ fún ẹni tí ó mọ bí a ṣe ń ka. Láàye òde òní, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ bí a ṣe ń ka àwòrán ilẹ̀ mọ́.

Bẹ́ẹ̀ni, torí mo gbàgbọ́ pé mu múra mọ́ aṣẹ ìyára ìyẹn speed limit nígbà tí a bá ń wa ọkọ̀ jẹ́ ohun pàtàkì gidi gan. Bo ti ilẹ̀ jẹ́ pé èmi fúnra mi kì í wakọ̀ lójoojúmọ́, ìdí sí, ṣùgbọ́n ìdí tí múra mọ́ aṣẹ ìyára fi ṣe pàtàkì. Aṣẹ ìyára ni a dá sílẹ̀ láti dáàbò bo ẹ̀mí ènìyàn. Nígbà tí a bá ń wa ọkọ̀ ju ìyára tí a fọwọ́ sí lọ, ó máa ń fa ewu ìjàmbá, ó sì máa ń pọ̀. Ọ̀pọ̀ ìjàmbá tó burú jù lọ lórí ọ̀nà ni a máa ń rí nítorí ìwakọ̀ tó yára jù. Nítorí pé awakọ̀ kì í ní àkókò tó pé láti fèsì sí ìṣòro tàbí ìrìnàjò àìléro lójú ọ̀nà. Múra mọ́ aṣẹ ìyára ń jẹ́ kí a lè dákẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lọ́fa kí a sì yàgò fún ìjàmbá. Lẹ́ẹ̀kejì, múra mọ́ aṣẹ ìyára ń fi hàn pé awakọ̀ bọ̀wọ̀ fún òfin àti àwùjọ. Òfin ìrìnàjò ni a ṣe kí í ṣe láti já kí ayé ṣòro fún wa, ṣùgbọ́n láti jẹ kí gbogbo ènìyàn lè lo ọ̀nà ní pẹ̀lú ààbò. Nígbà tí àwọn ọkọ̀ máa ń tẹ̀lé aṣẹ ìyára, ó ń rí kìí ṣe ara rẹ̀ nìkan, ṣùgbọ́n àwọn tí wọ́n bá rìn náà, àwọn tí wọ́n wa kẹ̀kẹ́, àwọn ẹlòmíi tí wọ́n ń wa ọkọ̀, bosi tun se pé ọ̀kadà náà ni wọ́n ń wa, ó jẹ́ kó rọrùn fún un ní káàkú láti rìn. Múra mọ́ aṣẹ ìyára ń jẹ́ kí ìrìnàjò dùn, ó sì kún fún ìtùnú. Bí a ṣe ń wa ọkọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́, ọkọ̀ wa náà yóò balẹ̀, a ó sì ní ní ìbànújẹ́ tàbí ìbánilẹ́rìn kúrò tí ìwakọ̀ tó yára máa ń fà, ó tún dín ìnáwó kù. Nítorí ẹni tí ó bá ń wa ọkọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́, ọkọ̀ náà máa lo epo díẹ̀, kò sì ní tètè bàjẹ́. Bí ẹni tó bá ń sáré wa ọkọ̀ rẹ̀ yóò lo epo púpọ̀, tó bá se ṣi gbáǹkan kékeré báyìí, ó lè tatií ibẹ̀ kó bàjẹ́ dáadáa. Ní ọ̀pọ̀ ìgbà, àwọn ẹlòmí máa ń rò pé mu múra mọ́ aṣẹ ìyára ń jẹ́ kí wọ́n pẹ́ jọ pẹ́, ṣùgbọ́n nítòótọ́, ìyàtọ̀ àkọ́kọ̀ tó wà láàárín wọn kò pọ̀ púpọ̀. Nígbà tí a bá fi ẹ̀mí wa àti ti àwọn mìí wé ìyára díẹ̀, ó dájú pé ààbò dára jù ìgànnà. Ọ̀pọ̀ ìrora àti ìbànújẹ́ ni à á ti yàgò fún un nítorí awakọ̀ tí wọ́n mọ̀ aṣẹ ìyára.

Yàrá tí mo fẹ́ràn jù ní yàrá tí Yorùbá ń pè ní master bedroom. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ohun ǹkan tó wà nínú rẹ̀, a ní ibùsùn ńlá ńlá, àwọn kọ́tìnì náà sì dúró dáadáa. Bẹ́ẹ̀ sì lẹ́ pẹ̀lú, a ní tẹlifíṣàn plasma nínú master bedroom. Nínú ilé wa, yàrá márùn ún ló wà níbẹ̀. A ní fún àwọn ọmọkùnrin, a sì tún ní fún àwọn obìnrin. Bẹ́ẹ̀ la ní yàrá ìgbàlejò, a sì tún ní yàrá tí àwọn òbí, èyí ò tí ń jẹ́ master bedroom, a tún wá ní yàrá kan lọ́tọ̀ táa fìyíná kalẹ̀ pé ẹni tó ẹnikẹ́ni tó bá wù ló lè sùn níbẹ̀. Ṣùgbọ́n master bedroom wa tó dùn wò, ó ṣe réké. A máa tan AC gbàmíràn, a sì máa tan fáànù nínú gbígbẹ̀. Tẹlifíṣàn wà, a sì tún ní freezer nínú yàrá níbi tí àwọn ǹkan ẹlẹ́rìndòdò wà. Tí a bá fẹ́ gbafẹ́, a lè ṣí ìlẹ̀kùn, àwọn ìlẹ̀kùn tí wọ́n mọ́ slide ní, a bá slide rẹ̀ a máa wá bọ́ síta ní otí òkè. A máa rí àyíká láti rúbẹ̀. Ní ọ̀pọ̀ ìgbà a máa ń gbé tíà tí àwọn Yorùbá máa ń pè ní àgbàǹtará, a máa ń gbé síta. A máa fi gbafẹ́ pẹ̀lú nǹkan ẹlẹ́rìndòdò. Bẹ́ẹ̀ ni a mọ̀ a máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní àyíká. Irúfẹ́ ààyè náà bí ènìyàn bá fẹ́ kàwé, a máa dúró síbẹ̀. Bí inú ènìyàn bá fẹ́ bàjẹ́ díẹ̀, ó bá ti dúró síbẹ̀, àwọn àlàáfíà rí, àwọn atẹ́gùn rí, àwọn atẹ́gùn àlàáfíà máa fẹ́ ṣí olúwa rẹ̀. Bí wọ́n bá fẹ́ ṣí olúwa rẹ̀, inú rẹ̀ á dùn, ara rẹ̀ á sì yá gágá. Tó bá tún wádìí ní alẹ́, ó lè mọ̀ rí ìtà láti ara ibi ìlẹ̀kùn náà tí a pè ní slider. Wà á mọ̀ rí oríṣìíríṣìí ìràwọ̀ láti ìta. Irú ìwé wọ̀ bẹ́ẹ̀ yẹn, a sì máa rẹwà dáradára. Nítorí náà yàrá tí èmi láìkì ní ju nínú ilé wa ni master bedroom, torí ó ní oríṣìíríṣìí ǹkan tó máa ń mú inú ẹni dùn. Inú táyìṣí rẹ̀ a sì máa dán géèrè réré. Tó bá ti wọ inú rẹ̀ báyìí, inú rẹ̀ sì máa dùn. Ìbùsùn náà tóbi dáadáa, tó bá fò léèwá yóò ta padà ni.

Bí ènìyàn bá wà ní ibi iṣẹ́ ní láti má ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ìpè orí fóònù kó má baà bà mọ́ di lọ́wọ́ iṣẹ́ tó ń ṣe. Bí ó bá ṣe pé nígbàtí fóònù bá ń dún, ká má ṣe jẹ́ kó pẹ́ jù nítorí pé ìdádúró lè mú kí ẹni tí ń pè ní ìwé ni pé a kì í ṣe ẹni tó farabalẹ̀ sí iṣẹ́. Bí ẹni bá wà nínú ìpàdé tàbí iṣẹ́ tó ṣe pàtàkì, ó ya ó dá kí a jẹ́ kí ìpàdé náà lọ ṣùgbọ́n kí a tún pè padà tẹ́sẹ̀kẹ́sẹ̀ tí a bá parí. Ọ̀nà tí ènìyàn tun ma fi ń dáhùn ìpè tó ṣe pàtàkì gan, nígbà tí a bá gba ìpè ó yẹ kí a kí ẹni tí ń pè lọ́nà tó bọ̀wọ̀ kí a sì dá rúkọ orúkọ wa tàbí apá kan iṣẹ́ tí a wà. Ẹ̀yi ń jẹ́ kí ìbáraẹnisọ̀rọ̀ bẹ́ẹ̀ dára ó sì fi hàn pé jẹ́ ẹni tó ṣètò tí ó sì mọ iṣẹ́ rẹ̀. Ni ibi iṣẹ́ kì í kàn sórí fóònù yẹ kí ó jẹ́ kedere kó sì jẹ́ pẹ̀lẹ́. A kò yẹ kí a sọ̀rọ̀ lọ́kàn kúrò tàbí kí a hùwà ìbínú, pàápàá jùlọ bí ẹni tí ń pè a bá ń béèrè ìbéèrè tó sunu. A gbọdọ̀ farabalẹ̀, a sì faradà. Tí ẹni tó wà lórí ago bá ń bá wa sọ̀rọ̀ kódà bọ̀ bá sọ̀rọ̀ tó bí wa n'nu a gbọdọ̀ faradă nítorí ibi iṣẹ́ la wà. Bí ó wọ̀, àlé sọ fẹ́ni náà pé kó jẹ́ ká mọ sọ̀rọ̀ táa bá kúrò ní ibi iṣẹ́ wa. Ó sì dá kí a kọ́ àwọn kókó pàtàkì tí ẹni náà sọ sílẹ̀ táa bá ti kọ́, a ní gbàdgbé. Mo tún wa gbà wipé, ìpè iṣẹ́ ó yẹ kí ó ya sọ́tọ̀ kúrò ní ìpè ara ẹni. Níbi iṣẹ́ a gbọdọ̀ dojú kọ ohun tí iṣẹ́ ń béèrè. Kò sì yẹ kí a fi àkókò púpọ̀ sórí ìpè tí kò ní ṣe pẹ̀lú iṣẹ́. Tí ènìyàn bá ti pè wa tí kò sì ní ṣe pẹ̀lú iṣẹ́ wa kíákíá ká tètè ṣe nkan tí a fẹ́ ṣe kíákíá ká lè padà sí ẹnu iṣẹ́. Irú elẹ́yìi fi hàn pé a ní ìbáṣepọ̀ rere pẹ̀lú àkókò àti ojúṣe wa. Bí a ṣe wá ń gba ìpè àti ìdáhùn ipè ní ibi iṣẹ́ ó ń fi ìwà wa hàn kedere. Ìpè tí a bá gba táa sì ṣe dáadáa ó fi ìbáṣepọ̀ rere sílẹ̀ ó sì lè mú kí iṣẹ́ lọ síwájú. Tí ó bá si ṣe pé wọ́n pè wa abẹ̀rẹ̀ iṣẹ́ nii pariwo ó ti fi hàn wípé ẹni náà kì í ṣe ẹni tó ní ìfarabalẹ̀ kò sì ní ìbọ̀wọ̀ fún ẹni le iṣẹ́ náà. Nítorí náà tí a bá wà ní ibi iṣẹ́ tí a bá gba ìpè ó lẹ́tọ̀ọ́ wípé ká farabalẹ̀ bó ṣe é ṣe ká jáde kúrò níbi tí a wà ká bọ́ síta. Ohun ta bá ṣi fẹ b'ẹni náà sọ̀ ká ṣe ní kíákíá kó má ba à dí ìṣe wa lọ́wọ́.

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn láti máa ya àwòrán dáradára nítorí pé ó jẹ́ ọ̀nà kan, ó jẹ́ ọ̀nà kan tí ènìyàn fi ń sọ ìmọ̀lára àti irú inú rẹ̀ jáde láì lo ọ̀rọ̀ púpọ̀. Èèyàn lè fi ẹ̀hódù inú rẹ̀ hàn láti ara àwòrán láì rojọ́ púpọ̀. Ni ọ̀pọ̀ ìgbà àbí nígbà mìíràn, ǹkan tí ọ̀rọ̀ kò le sọ ní àwòrán máa ń sọ púpọ̀. Nípasẹ̀ yíya àwòrán, nípasẹ̀ yíya àwòrán èèyàn lè fi ayọ̀, ìbànújẹ́, ìrònú ìjìnlẹ̀ tàbí ìrírí ayé rẹ̀ hàn. Ídí nìyí tí èmi fi ka sí ọ̀nà ìbánisọ̀rọ̀ pàtàkì. Èèyàn lè bá ra ẹni sọ̀rọ̀ láti ara àwòrán. Èmi tún máa fẹ́ràn yíya àwòrán nítorí pé ó máa ń tòógbó máa ń ran èèyàn lọ́wọ́ láti tú ọkàn rẹ̀ sílẹ̀. Ó máa ma gbé inspiration wá, àwọn ìrírí. Ìgbà tí èèyàn bá ń ya àwòrán yìí, ọkàn èèyàn máa balẹ̀. Ìbànújẹ́ àti ìrora ọkàn a máa dínkù. Ọ̀pọ̀ àwọn èèyàn máa ń lo yíya àwòrán gẹ́gẹ́ bí ìtọ́jú ara ẹni, pàápàá jùlọ nígbà tí wọ́n bá fẹ́ sá kúrò nínú ìtọ́jú tàbí nínú ìrònú. Tábá tìtún máa wò ó, kí èèyàn má ya àwòrán, ó máa mú kí ọpọlọ kó ṣiṣẹ́ dáadáa. Ó sì ń kọ́ wa bí a ṣe lè fojú wo ohun dáadáa, bí a ṣe lè mọ ìwọ̀n, àwọ̀ àti ìfarahàn ohun. Èyí wúlò kì í ṣe fún iṣẹ́ ọnà nìkan ṣùgbọ́n fún iṣẹ́ mìíràn bíi ẹ̀rọ ìkọ́lé àti àpẹrẹ. Nítorí náà yíya àwòrán jẹ́ ọgbọ́n tí ó ní ìwúlò púpọ̀ nínú àṣà Yorùbá àti gbogbo agbègbè. A máa ń lo àwòrán láti ṣàfihàn ìtàn àti ìgbàgbọ́ wa. Bí àwòrán ògiri àti iṣẹ́ ọnà ìbílẹ̀ sọ, bá ṣe ń sọ ìtàn àwọn èèyàn wa fún àwọn ìran tó ń bọ̀, a lè fi àwòrán ṣe é. Ilé ìwé fi hàn wípé yíya àwòrán kì í ṣe eré lásán ṣùgbọ́n ǹkan tó jìnlẹ̀, ó ní ìtàn. Ó sì le jẹ́ pé àwòrán yíya kò ṣe gbogbo èèyàn ló máa ń ya. Ṣùgbọ́n èmi nítèmi, èmi fẹ́ràn láti máa ya àwòrán nítorí wípé ó máa ń jẹ́ kí èèyàn ronú jínlẹ̀. Ó sì jẹ́ ọ̀nà láti communicate ní ọ̀pọ̀ ìgbà tí èèyàn bá ti wá ń bá ẹni tí kò gbọ́rọ̀ sọ̀rọ̀. Bí èèyàn bá ya àwòrán tó dẹ̀ fi hàn ǹkan tó ń sọ yóò tètè ye dáradára. Nítorí náà mo fẹ́ràn láti máa ya àwòrán nítorí mo máa ń lè kọ ǹkan tó wà lọ́kàn mi, moo máa ń yà sínú àwòrán náà.

Bẹ́ẹ̀ ni, mo ní gíláàsì ọ̀ọ̀run nítorí apá abi tí mò ń gbé, òòrùn bẹ a máa pọ̀ gidigidi. Bẹ́ẹ̀ ni bá sì wọ gíláàsì nínú ọ̀ọ̀run náà, ó máa ń kó ìpalára bá ẹni. Bíi kí ojú ènìyàn kó máa dúdú lápákan, kó má ṣe àwọ̀ ewé lápákan, èyí tí àwọn òyìnbó ń pè ní sun burn. Tó bá de wa jẹ́ èèyàn pupa ni tí o bá lo gíláàsì ọ̀ọ̀run, ó fẹ́ bẹ̀rẹ̀ sí ní dúdú. Ìgbà mìíràn bí ènìyàn bá fẹ́ jáde, á dára kó tètè jáde ní àárọ̀ tí òòrùn ò tíì mú. Èyí hun fún ọ̀pọ̀ ènìyàn tí ò bá ní gíláàsì ọ̀ọ̀run. Tó bá tètè jáde ní àárọ̀ tí òòrùn tí ò mú, yóò mú àdínkù bá ìpalára tí òòrùn náà yóò ṣe fún ara rẹ̀. Ṣùgbọ́n bí ènìyàn bá jáde lọ́wọ́ ọ̀sán nígbà tí òòrùn ti yọ dáadáa, kì bá dára kí iru ẹni bẹ kó mú gíláàsì dání torí pé gíláàsì ọ̀ọ̀run yìí yóò mú àdínkù bá ìpalára tí òòrùn tó ń ṣe fún ara oníkálukú. Gẹ́gẹ́ bí àṣìṣe mọ̀ ní pé ara oníkálukú a máa yàtọ̀ síra. Ṣùgbọ́n èmi ní gíláàsì ọ̀ọ̀run nítorí tí òòrùn bá ti pa mí ju gbogbo orí mi, á bẹ̀rẹ̀ sí ní ṣú ti má ti wá laagún. Awa máa mú ara mi ní, ara a máa yún mi, a máa wá ja mi jẹ. Ọ̀pọ̀ ìgbà tèmi bá fẹ́ jáde, mo ma ń wọ gíláàsì ọ̀ọ̀run torí ó máa ń jẹ́ kí òòrùn náà kó lọlẹ̀. Ojú mi máa wá dím, ó máa dàbí pé ìgbà tí ilẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni èmi ní gíláàsì ọ̀ọ̀run tí èmi ń lò.

Bẹ́ẹ̀ni, ní àìmọye ìgbà, èmi a máa wo ètò tẹlifísàn. Nítorí wíwo ètò tẹlifísàn jẹ́ ọ̀nà kan tí ènìyàn fi ń rí ìròyìn àti ìmọ̀ tuntun. Nípasẹ̀ àwọn ètò ìròyìn wọ̀nyí, a máa mọ ohun tí ó ń ṣẹlẹ̀ ní agbègbè wa, láwùjọ wa, ní orílè-èdè wa àti káàkiri ayé. Èyí jẹ́ kí ènìyàn máa ní ìmọ̀ ìjìnlẹ̀ sí nípa ayé kó sì lè ṣe ìpinnu tó dára. Ó sì tún jẹ pé tí wọ́n bá ń ṣàlàyé pé báyìí báyìí ìwọ náà ó lè ẹnu àti ṣòrò. Yato si ìròyìn, ọ̀pọ̀ ètò ẹ̀kọ́ àti àṣà tun wà lórí tẹlifísàn. Awon éto yi ni ìtàn igbeṣi ayé, sàlàyé ìmọ̀ sáyẹ́ǹsì àti ìtàn àṣà a ń kọ́ ènìyàn ní ọ̀pọ̀ ǹkan tuntun àti fún àwọn ọmọdé pẹ̀lú ọ̀dọ́. Tẹlifísàn jẹ́, ó lè jẹ́ irinṣẹ́ ẹ̀kọ́ tó máa jẹ́ pé a yan ètò tó yẹ. Ó sì tún jẹ́ orísun ìdárayá. Àwọn eré onítàn, eré àwàdà àti eré ìdárayá bíi bọ́ọ̀lù. Wọ́n jẹ́ kí ènìyàn túrà kó sì gbàgbé ìṣòro rẹ̀ díẹ̀ lẹ́yìn ọjọ́ iṣẹ́ gígùn. Tí ènìyàn bá wo ètò kan tó dára, ó lè jẹ́ ohun tí ó mú ìsimi ba ọ̀kan. Èmi sì tún gbà pé wíwo tẹlifísàn yẹ kí ó ní ìdíwọ̀n. Torí tí ènìyàn bá ti wò ju yóò gba àkókò tó yẹ kí a lò fún nǹkan mìíràn bíi ẹ̀kọ́, iṣẹ́ tàbí ìbáṣepọ̀ pẹ̀lú ẹbí. Nítorí náà, a nílò láti yan ètò tó dára àti fífi àkókò ṣètò dáadáa. Ó jẹ́ ohun pàtàkì. Tẹlifísàn wiwò, ó dára ṣùgbọ́n ka ṣe ní ìwọ̀n tí wọ́n ṣe.

À, gẹ́gẹ́ bí obìnrin, èmi fẹ́ràn láti ma ajó dáadáa. Lóòótọ́, ijó jíjó kò wà fún ẹ̀yà kan bóyá obìnrin ni àbí ọkùnrin. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo fẹ́ràn láti ma ajó. Tí a bá sì wò báyìí, ijó onímọ̀ràn ó mọ sí tàbí exercise ní ilé ìwòsàn tí wọ́n bá ní pé kí ẹ máa ṣe exercise, ìhùn ìdárayá. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni wọ́n le gbà láti ṣe. Ọ̀nà ijó jíjó jẹ́ ìkan nínú àwọn ọ̀nà náà. Torí náà ijó jíjó kì í ṣe fún àǹfààní pé akàn jó nìkan. Ó máa ń jẹ́ kí ara tu ni, a sì tún fún ọ ní fọ́nkàba rẹ̀ nígbà tó bá ṣe tán. Bí ènìyàn bá tẹ̀síwá ń gbọ́ orin ṣe inú ẹni bẹ́ẹ̀, irúfẹ́ ẹni bẹ́ẹ̀, inú rẹ̀ á máa dùn. Tó bá ṣe ń gbọ́ orin náà, òun náà a máa jó tẹ́lẹ̀, a máa mú dùùn bá ẹni, ọkàn ènìyàn a sì máa balẹ̀. Ìgbà mìíràn sì ni ẹni bá mọ ojú dáadáa. Láàyò òde òní, wọ́n ti ń ṣe dancing competition tó ṣe wí pé tó bá mọ ojú dáadáa, èèyàn ó gba ẹ̀bùn ńlá, labata kódà láàyò òde òní, àwọn ilé ìwé mìíràn tòsí wí pé bí àwọn ọmọ wọn tí wọ́n ṣe máa máa kọ ijó wà lára ǹkan tí wọ́n kọ́ wọn. Nítorí níbi tí ayé lọ báyìí, bí ènìyàn bá mọ ijo jo dáadáa, irú ẹni bẹ́ẹ̀ kò lè mọ̀ ọ́n fi gba owó. Báwo ni ènìyàn ṣe wà lè gba owó látara ijó? Tí wọ́n bá ti ṣe audition fún irú ẹni bẹ́ẹ̀, yóò nílò láti lọ ṣe practice lọ́wọ́ ara rẹ̀ tàbí kó sanwó fún ènìyàn tó máa kọ ọ́. Bí ọjọ́ náà bá dé, ó ní ká lu ku ajó tìẹ lẹ́yọkọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ sì ni tó bá ṣe orí eré, tó bá wúnni, iru àwọn ètò báyìí, owó jáǹkàn-jáǹkàn ni wọ́n maa fún àwọn ènìyàn. Ijó jíjó, èmi fẹ́ràn rẹ̀ dáadáa nítorí bí mo bá ń jó, ọ̀nà mún idun náà ń ba le.